Bẹ́ẹ̀ni, mo maa ń jẹ oúnjẹ tó kù. Yálà èyí tí mo bá jẹ kù ní alẹ́ kí n tó sùn àbí ẹlẹ́yìí tí mo bá jẹ kù ní àárọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́. Mo sì jẹ́ èèyàn tó máa ń jẹ oúnjẹ àjẹkù. Mo máa ń jẹ àjẹkù oúnjẹ sílẹ̀ torí tí mo bá jáde kí n lè rí ǹkan dé bá tí mo bá dé lálẹ́ àbí tí mo bá sùn lálẹ́ tí mo bá jí láàárọ̀, mo máa ń jẹ oúnjẹ kù fún ìdí pé màá fẹ́ jẹ láàárọ̀ kí n tó lè dáná oúnjẹ tuntun táàárọ̀ tí màá jẹ. Fún di ẹlẹ́yìí, mo máa ń jẹ oúnjẹ àjẹkù.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà ní eléyi tó jẹ mo kọ́ ẹ̀kọ́ rẹ̀ nígbà tí mo parí ilé-ìwé gírámà. Mo lọ ṣe ẹ̀kọ́, mo lọ kọ́ ẹ̀kọ́, mo lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tó sì yẹ mi yékéyéké. Ó sì jẹ́ ara iṣẹ́ tí mò ń ṣe ní àsìkò yìí tí mò fi ń jẹun, tí mò fi ń bọ́ family, mo de tun jẹ́ èèyàn tó máa ń gba akẹ́kọ̀ọ́ tí mo máa ń kọ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n sì fi ń yẹ ìṣẹ́ òòjọ́ wọn.

Mo fẹ́ràn kí n máa wọ ìbọ̀sẹ̀ tó kún dé òkè fún ìdí pé mo máa ń wọ bàtà tó jẹ́ bàtà tó kọjá kókóṣẹ̀ mi sókè. Fún di ẹ lé yìí, mo máa ń fẹ́ràn kí n máa wọ bàtà ìbọ̀sẹ̀ tó kún dókè yálà nínú òjò, nínú ọyẹ́ àti nínú ooru. Mo máa ń wọ ìbọ̀sẹ̀ tó kún dókè láti ṣe ààbò fún ẹsẹ̀ mi nípa eruku àbí nípa ìdọ̀tí. Fún di ẹ yìí, mo máa ń wọ ìbọ̀sẹ̀ tó kún dé òkè tó kọjá kókóṣẹ̀ sókè.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́. Ibi iṣẹ́ mi jẹ́ ibi tó jìnnà gẹ́gẹ́ bí kìlómítà mẹ́ta sí ilé mi. Fún ìdí èyí, tíjọ́ tí mo bá gbé mọ́tò mi jáde, ó máa ń gba mi tó wákàtí kan. Nígbà mìíràn tí mo bá wọ train, ó sì máa ń gba mi tó ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. So fún ìdí eléyìí, ìgbà mìíràn tí n bá gbé mọ́tò jáde tí súnkẹrẹ gbàkẹrẹ bá wà lójú pópó ó máa ń jẹ́ kí n pẹ́. Boyà bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún sí ogún ìṣẹ́jú.

À mọ n kójù àwọn ìṣòro níbi iṣẹ́. Yálà, bọya tí a bá lọ sí sáìtì ni, ṣùgbọ́n tí mo bá rí ìṣòrò kan sí kejì, màá ri dájú pé mọ farabalẹ̀. Mọ wo ju wa dájú pé kí ló fà ìṣòrò náà. Tí mo bá rí ìdí ìṣòrò náà, màá wa ṣẹṣẹ ṣà wá wá àtùnṣe sí ìṣòrò náà. Ìdí tí mọ ṣì má n wá ohun tó fa ìṣòrò ni pé, torí ọjọ́ mi kí ìrú ìṣòrò báyen má bà wáyé. Màá sì rí dájú pé mọ pe àwọn akọ̀ ẹgbẹ́ mi láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọ́n ní abala ìṣòrò tí mọ dojúkọ torí ọjọ́ mìíràn tàbí kí àwọn náà má lè dojúkọ irú ìṣòrò báyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo máa ń kọ oríṣiríṣi ìròyìn nípa yálà, ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ mi, màá rí pé mo kọ ìròyìn nípa ẹ̀, mo kọ ó sílẹ̀. Yálà nípa àwọn alájọṣìṣẹ́ pọ̀ ni, àbí ìròyìn nípa ìdàgbàsókè ilé iṣẹ́, àbí ìròyìn nípa àdìfúnni ní èrò ohun tó lè fa ìdàgbàsókè níbi iṣẹ́. Níbi, tí mo bá lọ sí sáìtì, màá rí dájú pé mo mú ìròyìn kan síkejì, mo kọ sílẹ̀ láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó bá ń bọ̀ níbi iṣẹ́ ní ìgbà mìíràn àbí ní ọdún mìíràn sí iwájú láti fi ṣe ìròyìn sílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn tó ní ìwà ìṣòwò dáadára because gẹ́gẹ́ bí ìgbà tí mo gbé ní ọ̀dọ̀ ìyá ìyá mi, ó ti kọ́ wa ní iṣẹ́ ìṣòwò. Yálà ọkùnrin ni ẹ́ ni àbí obìnrin ni ẹ́, kò sí bí o ṣe máa gbé pẹ̀lú ìyá ìyá mi tí ó ní kọ́ ẹ ní ìwà ìṣòwò. So mo ní ìwà ìṣòwò lọ́wọ́ dáadáa, mo sì jẹ́ ẹni tó máa ń ṣe ìṣòwò náà ranpẹ ní ẹ̀gbẹ́ kan. Mo sì fi ìṣòwò yìí kọ́ àwọn tó jẹ́ àwọn àbúrò mi, àwọn ọmọ mi àti àwọn tó kú. Ìyá ìyá mi jẹ́ alájapá tó sì jẹ́ oníṣòwò dáradára ní ayé ayé ìjọ̀ún tí àwa náà sì fi àkọ́ ẹ̀kọ́ ìṣòwò láti ara rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga. Yoga jẹ́ ara àwọn eré ìdárayá tí mo máa ń ṣe. Mo máa ń ṣe yoga yìí dáradára. Ajájà ní òpin ọ̀sẹ̀ ní ọjọ́ ìsinmi, èmi àti ìyàwó pẹ̀lú ọ̀mọ mi án jáde lọ, á lọ ṣe yoga láti fi kún eré ìdárayá àti láti rí pé, ṣéèpù ara ìyàwó mi ó jáde dáradára. So fún idi èlé yìí, yoga jẹ́ ara àwọn eré ìdárayá tá mọń ṣe dáradára láàárín èmi àti àwọn ẹbi mi.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn tí mo máa ń lò ní ìgbà ọrùn. Gẹ́gẹ́ bíi irú àsìkò yìí báyìí, mo máa ń lo gíláàsì ọrùn láti fi ṣépé, láti fi dáàbò bo ojú mi ní wíwo ọrùn láti má lè jẹ́ pé ọrùn máa ba ìwọ̀ran ojú mi jẹ́. Mo ní gíláàsì náà tó jẹ́ gíláàsì tó dúdú tí mo sì máa ń lò nígbà ọrùn láti fi ṣe ìdáàbò bo ojú mi àti kúrò ní ọwọ́ eruku. Mo fẹ́ràn kí n máa lo gíláàsì, gíláàsì ọrùn dáadáa láti ríi dé, láti ríi pé ó dáàbò bo ojú mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀. Yálà, mo bá ń lọ sí sáìtì ni àbí tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tí mo dé rí pé mo ti pẹ́ ìgbà mìíràn, mo máa ń ṣe ìrìnàjò láti orílẹ̀ èdè mi àbí láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ mìíràn. Tí mo bá wà nínú mọ́tò tí àsìkò ebi bá dé, màá rí pé mo ra oúnjẹ nínú ọkọ̀, màá sì máa jẹ lọ nígbà tí onímọ́tò bá ń wà wá lọ sí èbúté ògo wa. So, mo fẹ́ràn kí máa n jẹun nínú mọ́tò tí mo bá ń lọ sí ìrìnàjò àbí tí mo bá ń jáde. Yálà kín ra ìpepere nọ́na kí n máa fín panu nínú ọkọ̀ fún èmi, ọmọ mi àti ìyàwó mi.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi ní ìwọ̀ntúnwọ̀nsì. Mi ò ní rí pé iṣẹ́ ọ ba, ẹ́, ìgbésí ayé mi jẹ́. Mi ò dẹ́ ni rí pé ìgbésí ayé mi ó affect iṣẹ́ mi ní ọ̀nà kan àbí kejì. Fún di eléyìí, mo mọ̀ n ri pé mo ṣe ní ìwọ̀ntún iwọ̀nsì. Nígbà iṣẹ́, àkókò iṣẹ́, màá ṣiṣẹ́. Ni àkókò ìgbésí ayé mi, màá gbàgbé pé mo níṣẹ́ṣẹ́gbẹ́. Màá kojú sí ìgbésí ayé mi láti má ri pé ó mẹ́ẹ̀ẹ́ lẹgbẹ́ kan àbí ẹgbẹ́ kejì.

Ọjà tuntun ó máa ń jáde ní òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún mìíràn. Nígbà tí wọ́n bá ti ń ṣe, ìparí ọdún, wọn á rí dájú pé ọjà tuntun máa jáde. Yálà kí wọ́n rí pé wọ́n tún ọ̀tún ṣe sí àwọn ọjà tó wà nílẹ̀ tẹ́lẹ̀, láti mú ọ̀tún bá ọrọ̀ ajé. Wọ́n á rí pé àbí tọ́ ọdún bá parí, ta bá fẹ́ wọ ọdún tuntun, ọjà tuntun mìíràn mi a tún jáde láti ṣe àlékún àbí láti ṣe ìgbéga fún eleyi tò tí wà nílẹ̀ ọ́ láti ṣe é ní ọ̀tún.

Rárá o, mi ò lé èèyàn kúrò níbi iṣẹ́ rí. Mo jẹ́ èèyàn tí ó ní ojú àánú dáradára. Bóyá tí àwọn alájọṣisẹ́pọ̀ àbá àwọn òṣìṣẹ́ mi, wọ́n ba ní ìṣòro kan sí kejì àbí wọ́n ní ìṣòro àìlesedédé lẹ́nu iṣẹ́, màá rí pé mo rán wọn lọ sí ìdánilẹ́kọ̀ọ́ láti lè dọ́gba ní ẹnu iṣẹ́ wọn, àbí tí wọ́n bá ní àìlera kan sí kejì pé wọ́n ò lè wá ibi iṣẹ́ tó jẹ́ ìgbà tó yẹ kí n lé wọn kúrò níbi iṣẹ́ fún àìle wá ibi iṣẹ́ fún ìgbà pípẹ́, màá rí dájú pé mo ṣe àbẹ̀wò sí wọn nílé, mo sì ṣe àtúnṣe sí ara wọn.

A! Mo jẹ́ èèyàn tó máa ń fò dáradára. Yálà tí mo bá ń jáde láàrọ̀ nítorí iwájú ilé mi máa rí pé mo fò kín tó jáde láàrọ̀ àbí láti ṣe eré ìdárayá. Mo sì fò ní ẹni gẹ́gẹ́ bí ọjọ́, ọjọ́ Satide. Mo fò, mo fò, mo fò lọ́pọ̀lọpọ̀ láti ṣe, eré ìdárayá. Mo máa ń fò ní ọjọ́ ìparí ọ̀sẹ̀ tí mo bá lọ sí ṣe eré ìdárayá.

Mo rin ìrìnàjò fún iṣẹ́ ní oṣù tó kọjá tí mo sì dé ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. So fún idi eléyi, mo jẹ́ èèyàn tó máa ń rin ìrìnàjò fún iṣẹ́, ní boya ní gbogbo oṣooṣù kí oṣù kọ̀ọ̀kan tó parí, màá rin ìrìnàjò fún iṣẹ́. Eléyìí tí mo lọ kányìn báyìí ni eléyì tí mo lọ ní oṣù tó kọjá tí mo sì padà sí ìlú mi ní ìbẹ̀rẹ̀ oṣù yìí.

Rárá, mo fẹ́ran kí n máa sùn nígbà tí òjò bá ń rọ̀ àbí kí n máa ṣeré pẹ̀lú àwọn ìyàwó mi nígbà tí mo bá mu tíì gbóná tán. Nígbà tí òjò bá ń rọ̀, màá wá wọ orí ìbùsùn lọ, màá ṣeré pẹ̀lú ìyàwó mi, màá ṣeré ìfẹ́ pẹ̀lú ìyàwó mi. Tí àsìkò ìbálòpọ̀ bá sì wá, màá ṣe. Nítorí pé mo fẹ́ran ìbálòpọ̀ inú òjò dáadáa.

Tábìlì iṣẹ́ mi ó ga ní ìwọn bàtà mẹ́ta àti díẹ̀ tó sì jẹ́ dédé gíga tó rọrùn fún mi láti fi kọ nǹkan àbí láti fi ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀rọ ayélubára kọ̀m̀pútà mi tí kò sì ní nimi lára rárá. Dédé gíga ìwọn ẹsẹ̀ bàtà tó wù mí tí mo fẹ́ kí tábìlì mi wà nìyẹn yálà tí mo bá fẹ́ gbé nǹkan tí mò ń mu àbí nǹkan tí mò ń jẹ ní ẹnu iṣẹ́ sórí ẹ tí yóò sì máa rọrùn fún mi láti máa ṣiṣẹ́ àbí láti máa ṣe ohunkóhun ní orí rẹ̀.

Rárá o, mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo máa ń ṣe ìbínú mi, mo máa ń gbìyànjú láti kapa ìbínú mi. Tí ẹnikẹ́ni bá ṣe ohunkóhun tó bá yẹ kó bí mi nínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, màá farabalẹ̀, màá sì fi sùúrù yanjú rẹ̀. Torí ìbínú nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀ ó lè fa ohunkóhun, ó lè fa ìjàmbá ojú pópó, ó sì lè gba ikú òjijì fún àwọn tó wà nínú ọkọ̀ náà. Tí mo bá wò pé torí ohun tí ènìyàn ṣe fún mi bó ṣe dún mi tó ni kí n fi bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, tí ìjàmbá rẹ̀ bá dé kò ní mọ lórí èmi nìkan. Fún idi éyìí, mo máa ń gbìyànjú láti kapa ìbínú mi nígbà tí mo bá wà nínú ọkọ̀

Mo máa ń lo ìrọrí mẹ́ta ní orí ìbùsùn mi, torí pé mo fẹ́ràn kí n máa fi ìrọrí kan sí abẹ láàrín ẹsẹ̀ méjèèjì kí n sì di ọ̀kan mọ́ àyà nígbà tí mo bá fi ìkẹta sí orí. Mo fẹ́ràn kí ìrọrí pé ó kéré jù mẹ́ta ní orí ìbùsùn mi. Ó sì máa ń wù mí nígbà mìíràn kí n máa fi ìrọrí ṣeré tí mo bá wà ní orí ìbùsùn. Mo fẹ́ràn ìrọrí dáradára kó pé ó kéré jù mẹ́ta lórí ìbùsùn mi.

Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ ní oríṣiríṣi àsìkò àti ní ìgbàkúgbà. Mo ti fún ọ̀rẹ́ mi ní ẹ̀jẹ̀ rí, mo sì ti fún àbúrò mi ní ẹ̀jẹ̀ rí. Nígbà tí ó rẹ́ wọn tí wọ́n wà ní ilé ìwòsàn, wọ́n sì ní ẹ̀jẹ̀. Èmi jẹ́ ẹni tó ní ẹ̀jẹ̀ tí a mọ̀ sí universal donor. Ní eléyìí tó lè fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀. Fún ìdí eléyìí, mo máa ń fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ dáradára. Yaàlá ẹbí ni àbí ọ̀rẹ́ tí wọ́n bá wà ní ipò tí wọ́n níidi ẹ̀jẹ̀ ní kíákíá, ìdí tí wọ́n á ṣe máa wá ẹ̀jẹ̀ kiri, mo máa ń fi ara mi sílẹ̀ láti fún wọn ní ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀jẹ̀ tí ó lè bá ẹnikẹ́ni ṣiṣẹ́.

Ọjọ́ tí mo fẹ́ràn ní ọ̀sẹ̀ ni ọjọ́ Jímọ̀. Ọjọ́ Jímọ̀ jẹ́ ọjọ́ tí a yà sí ọ̀tọ̀ fún àwa Mùsùlùmí. Gẹ́gẹ́ bí Mùsùlùmí tí mo jẹ́, mo fẹ́ràn ọjọ́ Jímọ̀. Ọjọ́ Jímọ̀ tún jẹ́ ọjọ́ tó jẹ́ pé ó ní àkókò kúkúrú fún wa láti lò níbi iṣẹ́. Ọjọ́ Jímọ̀ tún jẹ́ ọjọ́ tó jẹ́ pé màá máa ronú pé ọjọ́ kejì, màá ní ààyè fún ẹbí àti ọ̀rẹ́ àti ṣe nǹkan tó bá wù mí tí mi ò ní lọ sí ibi iṣẹ́, mi ò sì ní lọ sí ibi kankan. Màá ní ààyè fún ara mi, ẹbí, ọmọ àti lọ tilọ ki àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan. Fún idi èyí, mo fẹ́ràn ọjọ́ Jímọ̀ dáradára.

Bẹ́ẹ̀ni, mo fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá gẹ́gẹ́ bí ilé ìdárayá gbogbogbò tó wà ní àdúgbò mi. Mo fi orúkọ sílẹ̀ fún ìdárayá tí mo sì máa ń lọ ní alẹ́ àbí ní ọjọ́ ìsinmi tí màá lọ síbẹ̀ láti àárọ̀. Mo fi orúkọ mi sílẹ̀, tí ìyàwó mi, tọ́mọ mi àti tàwọn ẹbí mi. Ilé ìdárayá yìí jẹ́ ibi tí aradùúgbò ta máa ń pàdé. A máa ń pàdé gbogbo àwa tí a jẹ́ ọ̀rẹ́ àti kékeré tí ó sì jẹ́ ọjọ́ tí a máa pàdé níbẹ̀ láti ṣeré, sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbúrò àwọn oníbàárà mi nípa kí n pè wọ́n ní àárín ọ̀sẹ̀, kí n pè wọ́n ní orí fóònù, kí n wo, ẹ́yin ìdojúkọ tí wọ́n ní lórí ọjà tí wọ́n rà lọ́wọ́ mi. Tó bá sì di ọjọ́ ìsinmi, màá rí pé mo lọ sí ṣọ́ọ̀bù wọn lẹ́yọkọ̀ọ̀kan láti wo ìdojúkọ tí wọ́n ní yálà lórí ọjà ni, àbí lórí orí irúfẹ́ ọjà tí wọ́n rà lọ́wọ́ mi kí n lè mọ ọ̀nà tí mo lè fi ràn wọ́n, tí mo lè gbà ràn wọ́n lọ́wọ́ láti gbé àgbé jabá ọjà tí wọ́n náà, tó sì máa jẹ́ kí àgbé jabá ọjà tèmi náà.

Mò ń lo fóònù alágbéka Vivo. Vivo jẹ́ fóònù kan gbòógì tí mo yàn láàyò láti máa lò. Òun ni mò ń lò. Mo si ráa fún àwọn ẹbí mi, ìyàwó àti ọmọ. Vivo jẹ́ fóònù kan tí mo like dáadáa. Mo nífẹ̀ẹ́ sí Vivo. Mo like irú, ẹ́, irú iṣẹ́ tó ń ṣe fún mi. Vivo tí mò ń lò lè jẹ́ bí ẹ́ekẹta sí ẹlẹ́ẹ̀kẹrin Vivo tí mo ti lò. Mo fẹ́ràn Vivo dáradára. Mo sì ní Vivo lọ́wọ́ tó jẹ́ méjì báyìí tí mo sì ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ láti ṣe ìdáàbòbò fún ọwọ́ mi. Yálà tí mo bá wà ní sáìtì ni àbí tí mo bá wà nílé àjàjà nígbà òtútù báyìí, mo máa ń lo ìbọ̀wọ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ iṣẹ́ ẹnginíà. Ó jẹ́ iṣẹ́ tí màá ma mú spánà tí màá ma fi dé bootù. Fún idi eyìí, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa láti ṣe ìdáàbòbò ọwọ́ mi nígbà tí mo bá ń gbá spánà mú. Ó jẹ́ nǹkan tí mo máa ń gbámú fún ìgbà tó pẹ́ láì lo ìbọ̀wọ́. Àì, ètò ìdáàbòbò kò tíì pé. Fún díẹ̀ yìí, mo máa ń lo ìbọ̀wọ́ dáradára fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáradára. Kódà, mo sì ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún èèyàn ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò ni iṣẹ́ ká tú kọ̀m̀pútà ẹ̀rọ ìgbàlódé ṣe. Àwọn tó jẹ́ ọ̀rẹ́ àti ẹbí àti bí àwọn àbúrò tó wà ní ilé ẹkọ́, mo máa ń bá wọn tún kọ̀m̀pútà wọn ṣe dáradára tí mi ò sì ní gba owó lọ́wọ́ wọn. Só àgẹ gẹ́gẹ́ bí àbúrò bàbá mi náà, mo máa ń bá awọ̀nà tún kọ̀m̀pútà rẹ̀ ṣe, màá sì bá wọn ṣe tí mi ò ní gba owó gẹ́gẹ́ bí pé owó fún ni kò tó èèyàn. Wọ́n sì jẹ́ ẹni tó ran mí lọ́wọ́ nígbà tí emi náà fi ń kọ́ ìṣe yìí. Fún idí eyìí mi òun ṣe abara móre jẹ. Tí wọ́n bá wá ṣiṣẹ́ yálà àwọn ọmọ wọn àbí ìyàwó tan ba wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi, iṣẹ́ ọ̀fẹ́ ni mo máa ń ṣe fún wọn mí ò kí n gba owó rárá.

Eh he mo wà ní ojú òpó ayélujára bí i mẹ́ta. Mo wà ní Facebook, mo sì wà ní WhatsApp, mo wà ní Twitter. So ojú òpó yìí jẹ́ ojú òpó kan gbòógì tí mo máa ń lò láti fi ṣe ìpolówó ọjà mi àti láti fi bá ẹbí, ọ̀rẹ́ sọ̀rọ̀. Mo sì máa ń wo ni orí àwọn ayélujára yìí, mo máa ń wo ohun tó ń lọ ní àgbáyé ní orí ayélujára yìí. Ayélujára yìí jẹ́ ojú òpó mẹ́ta tí mo fẹ́ràn si jùlọ. Ayaja bíi Twitter, mo ti máa ń wo ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, mo sì máa ń ṣe ìpolówó ọjà mi, mo sì máa ń ta ọjà. Mo máa ń bá àwọn ẹbí àti ọ̀rẹ́ sọ̀rọ̀ ní Facebook àti WhatsApp.

Eh, mo fẹ́ràn mo kí máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí mo bá rí pé àtúnṣe àbí ìfilé kun tuntun mi tún jáde sí gẹ́gẹ́ bí èmi tí mo láìkì Vivo. Nígbà tí wọ́n bá tún ṣe ọ̀tún Vivo mi, mo fẹ́ràn kí n máa ra. Eléyìí sì jẹ́ ohun tan máa ń ṣe ní ìparí ọdún gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe. So ìparí ọdún yìí jẹ́ àkókò tí mo máa ń ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mìíràn. Eléyìí tí mo mú lọ́wọ́ yìí, ó jẹ́ eléyìí tí mo rà ní ìparí ọdún tó kọjá ní 2025. So ó jẹ́ ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mii nígbà tí mo bá rí pé wọ́n ti ṣe tuntun mi jáde tó tún ní èròjà tí kò sí lórí eléyìí tí mò ń lò. Tọ bá di ìparí ọdún eléyìí náà, mo lérò pé èmi, ẹ̀mí ìràn á tún jáde tí ó sì máa jẹ́ ohun tó máa wù mí láti tún rà tó bá tún ní tuntun mi lórí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn dáadáa. Kos mo sì jẹ́ ẹni tó yẹ pé mo wà lára àwọn tó máa ń ṣe àlọ́ apanilẹ́rìn fún àwọn èèyàn gẹ́gẹ́ bí adérìn pòṣónú. Eléyìí jẹ́ nǹkan tí mo kọ́ láti ọwọ́ bàbá bàbá mi nígbà tó wà láyé. Mo máa ń jókòó pẹ̀lú ẹ̀ dáradára. Tí a bá lọ sí oko, tó bá rí pé ó ti rẹ̀ wá pé a fẹ́ máa kọ́lẹ̀ àbó fẹ́ máa ṣọ jòjò, nígbà yìí ni bàbá bàbá bàbá mi á bẹ̀rẹ̀ àlọ́ apanilẹ́rìn láti fún wa ní okun àti agbára. Ta bá lọ jẹun pé ọ̀sán, ká jẹun ká tó padà sẹ́nu iṣẹ́, tó bá ti ń sí wá bí ká sùn àbí ká máa lọ ilé, bàbá bàbá mi á bẹ̀rẹ̀ àlọ́ apanilẹ́rìn. A sì rí i dájú pé a tún ní okun lára láti fi ṣe ìrànlọ́wọ́ fún wa láti fi ṣe iṣẹ́. Ta bá wá parí iṣẹ́ ta bá dé lálẹ́, tí a jẹun alẹ́ tán ká tó sùn, bàbá bàbá mi á wá pé gbogbo wa a máa ṣe oríṣiríṣi àlọ́ apanilẹ́rìn fún wa.

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi níbi kin gbé ẹ̀rọ alùpùpù mi dání. Ẹ̀rọ alùpùpù yìí jẹ́ nǹkan tí mo máa ń fi ṣe ohun ìrìnsẹ̀ lọ sí ẹnu iṣẹ́ mi láàárọ̀ kùtùkùtù àbí kí n sì gbé kẹ̀kẹ́ mi dání nígbà tí mo bá rí pé eléyìí ó tún máa ràn mí lọ́wọ́ láti fi ṣe eré ìdárayá lọ sí ibi iṣẹ́. Mo maa, ó jẹ́ nǹkan náà tí mo máa ń lò fi ṣe ìrìn àjò lọ sí ẹnu iṣẹ́ mi láti ri pé ó yá mi àbí yálà. Nígbà mìíràn tí súnkẹrẹ, fakere bá wà ní àárín ìrìnà, màá gbé ẹ̀rọ alùpùpù mi dání. Ó jẹ́ nǹkan tí ó máa ń mú ìrìn àjò mi yá àti ràn mí lọ́rùn láti lọ sí ẹnu iṣẹ́ mi láàárọ̀.

Àwọn ohun mímu tí mo fẹ́ràn jù, mo fẹ́ràn kí máa mú Maltina dáradára torí Maltina jẹ́ ǹnkan tí mo máa ń mu nígbà tí mo bá wà nínú ọ̀run lẹnu iṣẹ. Ó jẹ́ ǹnkan tó máa ń fún mi ní okun àti agbára nígbà tí mo bá ti n rí pé ó ti fẹ́ ma rẹ̀ mí díredìrẹ. Màá mu Maltina torí ó ní èrò ìjà tó lè fún mi ní okun àti agbára, ó sì ní èrò ìjà calcium lára. Fún ìdí èyí, Maltina ó jẹ́ ǹnkan mímu tí mo yàn láàyò gbógìí. Ó sì jẹ́ pé tí mo bá ń jẹun lálẹ́ kí n tó sùn, màá rí pé mo mú Maltina kan sí méjì kí n tó sùn lálẹ́ àbí tí a bá lọ sí ilé ìgbafẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí èmi ò fẹ́ràn kí n máa mu ǹnkan mímu tó máa máa pa mí láyà bí i ọtí. Mo fẹ́ràn eléyìí tó, tó fẹ́lẹ́ gẹ́gẹ́ bí Maltina dáradára. Òye yìí ni ǹkan tí mo máa ń mu nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́ àbí tí mo bá ń jẹun ní alẹ́ kí n tó sùn.

Ìmọ̀ tuntun tó wù mí láti kọ́ ọ̀hún ni bí a ṣe ń lẹ táìsì. Táìsì ìgbàlódé tí a máa ń lẹ̀ mọ́ inu yàrá bọ́yá nínú ilé iṣẹ́ àbí ní inú yàrá tí ènìyàn ń sùn. Ó jẹ́ iṣẹ́ kan gbòógì tí mo hún ní lọ́kàn láti lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe. Mo sì tún rí pé ó tún le ran mí lọ́wọ́ láti fi àlékún kún ọ̀nà tó ń mú owó wọlé fún mi. Ó sì wù mí kí n lọ kọ́ iṣẹ́ yìí tí a bá lo ipari, ní ìparí oṣù yìí. Mo ti lọ sọ fún àwọn tó máa kọ́ mi ní iṣẹ́ yìí. Ó jẹ́ iṣẹ́ kan tí mo rí pé ó dára ó sì ní ọjọ́ ọ̀la. Ó sì jẹ́ iṣẹ́ tí kò lè tii láwùjọ láíláí.

Uhm, àwọn nǹkan tí mo máa ń kó sínú àpò owó mi, ó jẹ́ owó ó wà nínú ẹ̀, káàdì ìdánimọ̀ iṣẹ́ mi á wà níbẹ̀, ATM á wà níbẹ̀ àti àwọn ìwé àti gègé ìkọ̀wé. Bọ́yá mo bá rí ǹkan kan gẹ́gẹ́ bí ìròyìn tí mo fẹ́ kọ sílẹ̀ kí n má lè gbàgbé yálà ó ṣẹlẹ̀ ní ojú pópó ni àbo jẹ́ ǹkan tó ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́ mi tí mo nídi kí ń ṣe àkọsílẹ̀ rẹ̀, fún ìdí èyí, màá rí dájú pé ìwé ó wà nínú ẹ̀, biro rọ wà, ìwé ìdánimọ̀ àti ATM mi.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó gba bí ọgbọ̀n ìṣẹ́jú sí ogójì ìṣẹ́jú torí tí mo bá jẹun tán, màá rí dájú pé mo farabalẹ̀ kí oúnjẹ náà sì fi ṣilẹ̀ lára mi kí n tó padà sí ẹnu iṣẹ́. Tí mo bá dẹ̀ rí pé mo jẹ oúnjẹ ìsinmi tán, màá rí pé mo mú nǹkan tó jẹ́ ǹkan ẹlẹ́rìndòdò sí lórí láti rí dájú pé oúnjẹ náà ó balẹ̀ lára mi kí n tó padà sí ẹnu iṣẹ́. Fún idi eyi, kí n tó ṣe gbogbo eléyi, a to ogún sí ogójì ìṣẹ́jú láti ṣe gbogbo rẹ̀ tán.

Èso tí mo fẹ́ràn kí mọ je jù ni èso mọ́ńgòrò. Mọ́ńgòrò jẹ́ ǹkan tí a ní ní inú ọgbà bàbá bàbá mi nígbà tí a sì kékeré. So èso yìí jẹ́ èso tí bàbá bàbá mi fi lé wa lẹ́nu. Ó jẹ́ èso kan gbogi tí mo fẹ́ràn kí n máa jẹ dáradára. Ó sì jẹ́ èso tí bàbá bàbá wa fi oko rẹ̀ sílẹ̀ fún wa. Kódà a sì ní èso mọ́ńgòrò yìí ní inú ọgbà wa. Mo jẹ èso mọ́ńgòrò yìí ní òní, ni mo jẹ èso mọ́ńgòrò yi kẹyìn, mo sì máa mu juice ẹ̀ náà dáradára. Ó jẹ́ èso tí gbogbo ẹbí mi fẹ́ràn láti máa jẹ dáradára. Ẹ̀rojá, asara lóré sì wà lára rẹ̀ tó pọ̀ gan.

Ohun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé tí mo bá rí pé iṣẹ́ òòjọ́, iṣẹ́ tí mo ń ṣe ní òòjọ́ ó mẹ̀ ẹ, àbí iṣẹ́ mi kò tó nǹkan tí mo ní ìrètí láti ṣe lójúmọ́. Ó jẹ́ nǹkan tó máa ń ta mi lára, tó sì máa ń mú mi láti fi agbára kún iṣẹ́ tí mo bá ń ṣe. Fún ìdí èyí, àìlọ́ dédé àbí nígbà tí iṣẹ́ mi bá mẹ̀ ẹ́ ó jẹ́ nǹkan tó máa ń ta mi lára gidi gan, nígbà tí mo bá wà ní ẹnu iṣẹ́ tí àwọn alájọṣọ pọ̀, mo á sì rí pé inú mi ò dùn síbi, iṣẹ́ náà sì ń lọ.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi nípa kí n rí, kí n mọ ibi tí mò ń lọ ní àkọ́kọ́. Tí mo bá tí mọ ibi tí mò ń lọ, eléyìí máa fún mi ní, aì, làákàyè láti mọ ǹkan tó yẹ kí n ṣe àkópọ̀ rẹ̀. Màá rí dájú pé mo mú owó dání dáradára. Màá sì rí dájú pé mo gbé omi tí màá mọ mú níbi ọkọ̀ torí a lè wà níbi tí kò sí omi, tí kò sí ǹkan kan tí òǹgbẹ máa ń gbe mí. Màá rí pé mo gbé ìyẹ́n dání. Màá sì rí pé mo mú aṣọ ọ̀tún. Màá rí pé mo mú aṣọ ìdárayá mi náà dání tí mo bá ń lọ sí ìrìnàjò.

Àwọn áàpù tí mo máa ń lò jù ní orí fóònù ni, òun ni áàpù YouTube, Twitter, Facebook àti WhatsApp. Eléyìí jẹ́ àwọn áàpù tí mo máa ń lò láti fi ṣe ìpolówó ọjà mi àti láti bá àwọn alábàárà mi sọ̀rọ̀. Mo sì máa ń lo áàpù yìí náà láti fi ka ìròyìn tó ń lọ ní àgbáyé gẹ́gẹ́ bí ìròyìn tó ń lọ ní àgbáyé. Mo sì fẹ́ràn kí n máa lo Twitter láti wo ìròyìn tó wà lágbáyé. Àwọn itókù, mo fẹ́ràn kí n máa ṣe ìpolówó ọjà mi níbẹ̀ dáradára, mo sì máa ń wo news tó ń lọ lágbáyé lórí wọn.

Mo máa ń fọ ọwọ́ mi tó kéré jù nígbà bí márùn-ún lójúmọ́. Gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Mùsùlùmí, mò ń ṣe àlùwàlá, màá sì fọ ọwọ́ mi níbẹ̀. Yàtọ̀ sí èyí tí mo bá fẹ́ jẹun. Yálà ń lò ṣíbí ni àbí mi ò ní lo ṣíbí, màá rí dájú pé mò fọ ọwọ́ mi méjèèjì pẹ̀lú ọṣẹ tó ní èròjà tó lè pa kòkòrò àìfojúrí. Fún ìdí èyí, torí pé mo lè máa fi ṣíbí jẹun nígbà mìíràn kí n gbàgbé láti fi ọwọ́ mi síbẹ̀. Fún ìdí eléyìí, màá rí dájú yálà mo fi ṣíbí jẹ ni àbí ǹkan tí mò ń gbé mu, màá rí dájú pé mò fọ ọwọ́ mi pẹ̀lú ọṣẹ tó ní èròjà apa kòkòrò àìfojúrí.

Àkọ́kọ́ ìgbádùn mi tí mo rí ní ìgbádùn ni kí n wà pẹ̀lú àwọn ẹbí mi, àjàjà kí n wà pẹ̀lú ìyàwó mi lórí ìbùsùn. Ìyàwó mi jẹ́ ẹni tí ó fẹ́ràn kí ó máa ń fún mi ní oúnjẹ tí mo bá fẹ́ràn jẹ dáradára. Tí n bá wà pẹ̀lú ìyáwo mi, eleyi je ìgbà tí mo moo pé mo fẹ́ràn jù lọ. Yálà, nípa pé nípa wà pẹ̀lú ìyáwo mi ni màá le jẹ nǹkan tó bá wù mí ní àsìkò tó bá wù mí. Kí n wà pẹ̀lú ìyàwó mi ó jẹ́ ìgbádùn mi, ó sì jẹ́ ìgbà tó máa ń fún mi ní ìdùnnú dáradára. Ìyáwo mi òun ni ìgbádùn mi, òun sì ní ayọ̀ mi pẹ̀lú. Kí n wà pẹ̀lú ẹ̀ ó jẹ́ ǹkan tí ìgbádùn mi wà láàára e dáradára.

Bẹ́ẹ̀ ni, mò ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud. Àwọn fáìlì kan wà tí mo ti ní tipẹ́tipẹ́ ní ìgbà tí mo ní cloud yìí. Mo rí pé mo ṣe ẹ̀dà gbogbo ẹ̀ sí orí fóònù mi láti mú rọrùn fún mi láti fi sí orí cloud mi. Mo máa ń fi àwọn fáìlì mi àbí àwọn picture ìgbà èwe mi tí mo ti ní sí orí káàdì, màá rí pé mo ṣe ẹ̀dà rẹ̀ nípa kí n fi scanner gbe sí orí fóònù kí n sì gbe sí orí cloud. Yálà ìwé ọjọ́ ìbí mi àbí ìwé ìdánimọ̀ àbí ìwé ọmọ ìlú àbí eh ìwé iṣẹ́ mi tí mò ń ṣe, mo rí pé mo fi gbogbo ẹ̀ sí inú cloud. Mo sì máa ń lo cloud yìí náà láti fi pa àwọn ìròyìn kan tí mo mọ̀ pé ó wúlò fún mi ní ọjọ́ ọ̀la. Màá rí dájú pé mo kó gbogbo ẹ̀ sí orí cloud fún ẹrí ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mò ń wọ ohun ọ̀sọ́ dáradára. Ó jẹ́ ǹkan tí iṣẹ́ mi gbà láyè kí mà wọ ohun ọ̀sọ́ torí mo sì believe, mo sì ní ìgbàgbọ́ pé erínisí báyìí ni ìsìn ní lọ́jọ́ gẹ́gẹ́ bí bàbá bàbá mi ṣe máa ń sọ fún wa láti kékeré. Bàbá bàbá mi jẹ́ ẹni tó gbé afẹ́ dáradára ó sì fi afẹ́ le gbogbo wa lọ́wọ́ de bi pé kò sí ọmọ ilé wa kan tí ò fẹ́ràn ko mọ̀ wọ ọ̀sọ́. Ọ̀sọ́ wíwọ̀ yìí jẹ́ ǹkan tí ó buyì kún wa. Yálà a ń lọ sí ibi iṣẹ́ àbí a ń lọ sí òde mọ̀lẹ́bí àbí a ń lọ sí òde ìgbafẹ́, wà á rí dájú pé ó wọ ẹ̀sọ́ rẹ ó pé pérére. Ẹ̀sọ́ tí mo wá fẹ́ràn jù kí mà wọ̀ ni ẹ̀sọ́ ago ọwọ́. Mo sì fẹ́ràn ago ọwọ́ tó jẹ́ silifa dáradára kí mà fi ṣọ́wọ́. Lára ẹ̀sọ́ ẹ̀gbà ẹ̀sọ́ tí mo máa ń lò, mo fẹ́ràn kí mà lo ẹ̀gbà òòrùn. Ti bà lo ẹ̀gbà òòrùn, kí n sì rí pé mo lo ẹ̀sọ́ bàtà tó jẹ́ bàtà ìgbàlódé sí ẹsẹ̀ kí n sì lo fìlà ní ìbámu pẹ̀lú aṣọ tí mo bá wọ̀ jade.

Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ àsìkò tí àwọn oníbàárà mi wà lọ́dọ̀ mi, mo máa ń fẹ́ran kí n máa pè wọ́n láti lọ jẹun ọ̀sán papọ̀. Nígbà tí a bá ń jẹun, ìyẹn jẹ́ àkókò tí ọmọ enìyàn fi lè ń sọ ohun tó wà nínú ẹ̀ láti lè sọ ẹ̀dùn ọkàn wọn fún mi. Fún ìdí èyí, mo máa ń lọ jẹ oúnjẹ ọ̀sán mi ní àsìkò tí àwọn alábàárà mi bá wà lọ́dọ̀ mi. Màá sì mú ìye awọn tó bá wà níbẹ̀, màá mú wọn dání, a máa lọ jẹ oúnjẹ ọ̀sán lápapọ̀. Màá rí pé, bi á bá jẹun eleyi tàn, màá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn tí màá sì rí i dájú pé olúkúlùkù wọn ń sọ ẹ̀dùn ọkàn wọn jáde. Kò sí ìgbà tí màá wà pẹ̀lú àwọn oníbàárà mi lọ́sàn tí mo bá fẹ́ jẹun ọ̀sán. Jẹ́ ẹyọ ọ̀kan ó kéré jù lo wà lọ́dọ̀ mi, màá rí pé mo pe mo mu mọra ká jọ lọ jẹ oúnjẹ ọ̀sán wa lájẹ̀ papọ̀. Tí màá ṣe rí pé mo fi ọ̀rọ̀ wá lẹ́nu wo kí n mọ ìdojúkọ tí wọ́n ní tí ó sì lè bá ẹlòmíràn sọ àfi èmi gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni, wọ́n ní àgbàlá òjò ní enkùnlé mi. Àgbàlá òjò yìí jẹ́ ibi tí a yà sí ọ̀tọ̀ láti fi gbé omi òjò tó ń bọ̀ láti ojú ọ̀run. Ó jẹ́ omi tí bàbá bàbá mi fẹ́ràn dára dára àti ìyá ìyá mi. Wọ́n fẹ́ ẹran omi ojú ọ̀run dáadáa, wọ́n fẹ́ràn omi òjò. Fún idí ẹ̀yìí, a ní àgbàlá kan tí a yà sí ọ̀tọ̀ fún omi òjò tó sì jẹ́ ǹnkan tí àwọn máa ń mu dáradára.

Mo fẹ́ran kí n máa wọ aṣọ ìgbàlódé gẹ́gẹ́ bí i aṣọ local tọ je bíi aṣọ, à, abínibí ilẹ̀ wa. Mo sì fẹ́ran kí n máa wọ̀ ní tó jẹ́ aṣọ tó jẹ́ aláwọ̀ funfun dá àti aláwọ̀ ojú-ọ̀run. Fún ìdí èyí, àwọn aláwọ̀ ojú-ọ̀run àti aláwọ̀ funfun, ó jẹ́ eléyìí tó pọ̀ jù nínú aṣọ mi kí n sì ló fìlà èdè Yorùbá mi sí i. So eléyìí jẹ́ ìmúra tí mo fẹ́ran jù lọ láti máa múra. Ó sì jẹ́ ìmúra tí ó buyì fún ẹni ní àwùjọ gẹ́gẹ́ bí i ọmọ Yorùbá atáta.

Mo fẹ́ràn kí n máa jẹ bí i nǹkan mumu tó jẹ́ nǹkan tí o fẹ́lẹ́ ní ọ̀sán. Yálà kí n jẹ bíi bísíkítì àbí pọ́pọ̀fù àbí kí n jẹ àkàrà òyìnbó kí n sì mú nǹkan si lórí. Torí ìgbà tí mo máa ń fẹ́ràn kí n máa jẹ nǹkan tó fẹ́ lè ni ìgbà ọ̀sán àti gẹ́gẹ́ bí iṣẹ́ mi, kò sí ààyè fún mi pẹ́ lọ títí láti jáde lọ pé mo fẹ́ lọ jẹ oúnjẹ mìíràn tójú àwọn oúnjẹ ayárabíàṣà tí mo lè sáré jẹ ní orí tábìlì iṣẹ́ mi tí ma sì bá iṣẹ́ tí mo ń ṣe lọ láìfi akoko oúnjẹ dàmú iṣẹ́ tí mo ń ṣe.